Àwọn ojú òpó ayélujára tí mo wà pọ̀ gidi gan ni. Oríṣìíríṣìí àwọn ni ó bọ̀ sẹ́ wà lórí fóònù mi tí mo máa ń lọ sí lójoójúmọ́. Mo wà lórí ǹkan tí wọ́n ń pè ní Facebook àti Instagram, mo wà lórí WhatsApp náà àti orí Twitter, mo lè tún wà lórí Messenger. Oríṣiríṣi àwọn òpó ayélujára tí mo wà ni wọ̀nyí. Àwọn tí mo dè máa ń sábà lo jù ni títí Twitter. Mo máa ń lọ sí Twitter ní ojoojúmọ́ àbí ìgbà mìíràn àbí kí ń lọ lójoójúmọ́, àmọ́ òun ni mo máa ń sábà lo jù. Mo dè ti máa ń sọ̀rọ̀ jù, mo lè tún máa ń pàdé àwọn ènìyàn jù. Ẹ̀yí tí mo ti máa ń lọ tó jẹ́ òpó ayélujára ni WhatsApp. Ìyẹn mo ti máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ náà, mo dè lè pe àwọn ènìyàn lórí ẹ̀. Ǹkan tí mo lè ṣe lórí WhatsApp ni tí mo lè ṣe lórí Twitter ni kí n máa pe àwọn ènìyàn. Bóyá ní ǹkan tí wọ́n ń pè ní voice call ni tàbí video call mo lè ṣe eléyìí lórí WhatsApp, àmọ́ mi ò lè ṣe é lórí Twitter. Yatọ́ sí yẹn mo máa ń lọ sí orí Instagram àti orí Facebook, àmọ́ mi kì í sábà lo àwọn, àwọn wonyìí bí mo ṣe ń lo WhatsApp àti Twitter. Imí tí mo ti máa ń lo ní ǹkan tí wọ́n ń pè ní UpScrolled àti TikTok náà. Mejeejì náà ni mo máa ń sábà lo. Lórí TikTok yìí, àwọn àwòrán ló máa ń sábà wà ní ibi bẹ̀ àti àwọn, àwọn ǹkan tí wọ́n ń pè ní fídíò tí àwọn ènìyàn máa ń ṣe tí wọ́n máa ń fi sí orí ibẹ̀. Ǹkan tí mo máa ń lọ wò ní òpó ayélujára tí wọ́n ń pè ní TikTok yìí ni ìyẹn. Ẹ̀yí tí mo máa ń lọ ṣe lórí WhatsApp bí mo ṣe sọ, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ láti ibi bẹ̀. Títí orí Twitter, mo máa ń ka ǹkan tí àwọn ènìyàn máa ń sọ. Ǹkan tí mo máa ń sábà lo fún niyẹn lórí Instagram náà, mo máa lọ wo àwòrán ní ibi bẹ̀. Facebook náà mo lè bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní ibi bẹ̀, àmọ́ mi kì í lò tó àwọn ètò, ètò ku. Oríṣìíríṣìí òpó ayélujára mìíràn ló wà lórí fóònù mi, àmọ́ mi kì í sábà lo wọn. Tórí kò tíì sí ìwúlò fún wọn àti pé kò sí àwọn ènìyàn kankan tí mo mọ̀ tó ń lò lọ́wọ́lọ́wọ́. Ìdi nìyẹn tí mi kì í fi sábà lo àwọn, àwọn òpó ayélujára tí mò ń lo lórí fóònù mi ni mo ti sọ yẹn. Àwọn kan náà sí wà ní orí kọ̀m̀pútà mi náà tí mo máa ń sábà lo àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Ìgbà tó dí ìgbà tí mo bá lè lo wọn ni ìgbà tí kọ̀m̀pútà mi bá sì wà ní títàn, tí ó bá sì ṣiṣẹ́, ìgbà tí mo lè lo àwọn tó wà ní orí kọ̀m̀pútà mi ni wọ̀nyí. Ìdí nìyẹn, tì ó yẹ ke torí fóònù yẹn ni mo máa ń sábà máa ń lo. Ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn gidi gan ni. Ó lè máa ń jẹ́ torí ó máa ń jẹ́ kí n pàdé àwọn ènìyàn púpọ̀ àti láti máa, ó lè máa ń jẹ́ kí n ní àǹfààní láti máa gbọ́ ǹkan tí àwọn ènìyàn ń sọ ní ìgbà yìí àti ní àwùjọ àti ó lè máa ń jẹ́ kí ó rí àwọn ǹkan kan náà tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé. Ìdí nìyẹn tí mo ti fẹ́ràn gidi gan ni ìyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ràn láti máa máa rìn ní òru pápájùlọ tí mo bá ti wà ní ilé ìwé. Ìgbà tí mo máa sábà rìn ìrìn òru ní tí mo bá ti fẹ́ lọ kàwé bẹ́ yen ní aṣùkúrù ní òru mọ́jú mo máa lọ ní ọwọ́ òru, mò de máa dé ní ọwọ́ òru. Ìgbà tí mo máa sábà rìn ìrìn òru níi gege bi mo ta sọ, to ba ti jẹ́ kí mo múra fún ìdanwò ní tí mo dẹ̀ nílò láti kàwé gidi gan. To de je pe mi niraye ni osan at lati ika iwe naa ati lati mura daada mo maa fe lo ka iwe oru. Mo de máa nílò láti lo iná, idi ni yẹn tí mo fi máa lọ sí ilé ìwe. A máa lọ ní òru, máa jẹ́ padà lọ ní òru. Kí òru, ilẹ̀ tó mọ̀ kín le múra fún ǹkan tí mo máa ṣe ní ọjọ́ yẹn. Ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn gidi gan ní pápá jùlọ tí n bá dálọ́, tí mo bá ti padé àwọn èyàn n be, tó jẹ́ pe a jọ kawé ní, tó dẹ̀ jẹ́ pé a tún jọ wá le naá, o máa jẹ́ ǹkan tí mo máa fẹ́ràn gidi gan ní, o de ti momi lara. Àmọ́ ìgbà tí mo máa ń lọ ni ìgbà tí mo bá ti rí pé mo ní àkókò tàbí kì í rẹ̀ mí jù láti kawe ní òru mọ́jú, torí mi kì í ṣùn bẹ́ẹ̀ yẹn tí mo bá ti ṣe ìyẹn. Àmọ́ ìgbà mìíràn tí mo máa ń rìn irin o ni ìgbà tí mo bá ti lọ ní orí ìrìn àjọ tí mo lọ kí èèyàn, tó dẹ̀ jẹ́ pé mo pẹ́ dé ibi bẹ̀, boya mo dé lọ́wọ́ òwe. Ìgbà yii ní mo máa nílò láti rin ìrìn òru láti lọ sí ọ̀dọ̀ ẹni ẹnìun náà. Ìgbà tí mo máa sábà rìn ìrìn òru náà ní, á yatọ̀ sí yẹn mi kì í sábà rìn ìrìn òru, torí tí ẹ ba ń rìn òru yẹn, ko dẹ̀ máa ṣọ́rá ní àwujọ wá yìí. Nitorí àwọn olè tó máa wà ní popo ọ̀nà ní òru àti àwọn tó máa jíni gbé tó máa wà ní ọju ọ̀nà náà. Àwọn ohun ni ò kì í jẹ́ kà wí àwọn ènìyàn fẹ́ràn láti máa máa rìn ìrìn òru. Àwọn náà ni ò kì í jẹ́ kí.

Eh ní ìkí n ṣe ǹkan tí mo máa ń sábà ṣe gbogbo ìgbà. Ìgbà tí mo bá ti ráye ni, pàápàá jùlọ ìgbà tí ó bá ti ṣí iṣẹ́ fún mi láti à ṣe tàbí tó bá ti wù mí ṣe, ìgbà tí mo máa ń sábà ṣe eléyìí níyẹn. À ìgbà mìíràn náà tí bá ti rí pé à aye ò níyo láti ṣé, mo máa rí pé mo wá aye ní dandan àbí mo máa fi ǹkan mi sílẹ̀ láti ṣé àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo máa ń ṣe eléyìí. Kí ó máa ba pa mi lára. À ló jẹ́ ǹkan tí mo fẹ́ràn díẹ̀ láti máa ṣe. Ó dẹ̀ jẹ́ ǹkan tó máa ń fi jẹ́ rán àǹfààní à díẹ̀ díẹ̀ à ní ẹ́kọ́kan àmọ́ kò dá nà kí a máa ṣe à ṣe ju. Kó máa lọ pààyàn lára ṣéṣé bí mo ṣe à sọ. Ìdí niyen tí wọ́n kì í fi ṣe ní à gbogbo ìgbà. Mọ̀ máa ń fi gbìyànjú láti máa ṣe à fi ìfà náà, ìfà náà ní à ìwọ̀nba kó máa lọ à pọ̀ jù, kó máa tẹ̀lọ̀ mọ́'yàn láráju.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun àmọ́ mi kì í sábà lọ torí etí òkun jìnà sí ibi díẹ̀ tí ba de máa ráyè lọ bee yen o máa ń jẹ́ ìgbati mi lọ sí ibi iṣẹ́ bí tí n bá nígbàye láti a tí ba gbà aye ní ibi iṣẹ́ fún bí ìgbà díẹ̀ fun bi ọ́jọ́ mélòó kan igbà tí mo le ráyè lọ sí etí òkun ni. Etí òkun pọ̀ ní orílẹ̀ èdè yìí àmọ́ a ti lọ síbẹ̀ jí ó nírá díẹ̀ torí wọn jìnà sí ibi tí èmi wà idi ni yen tí mi fi ki i sábà lọ àmọ́ mo fẹ́ràn láti máa maá lọ paapaa julọ láti lọ máa ṣeré níbi bẹ̀ pẹ̀lú àwọn ẹbí mi tàbí àwọn ọ̀rẹ́ mi. Ìgbà tí mo máa sábà lọ ni ìgbà tí mo bá ti gbàyí níbi iṣẹ́ tí bá ti ní nǹkan tó ń pè ní léèfù tàbí tí bá ti wà léè fún ìgbà díẹ̀ tí yẹ kí èmi ṣe iṣẹ́ rárá rárá ìgbà tí mo máa sábà lọ sí etí òkun lè tẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi torí ó máa tútù gidigan ni. Èèyàn jẹ́ máa rí àwọn èèyàn púpọ̀ níbi ibẹ̀ tó máa wá ṣeré náà ní ibẹ̀ yẹn lè ṣe lè pàdé àwọn èèyàn tuntun torí jẹ́ bí ọ̀rẹ́ á fún èèyàn ó tẹ̀ máa wúlo náà fún ìgbádùn náà. Èyí tí èèyàn bá fẹ́ ṣe mi gidi gan ni tí bá tẹ̀ fẹ́ gbádùn náà ó jẹ́ nǹkan tó wúlo fún èèyàn láti lọ máa lọ. Nǹkan nìyẹn tí mo fẹ́ràn etí òkun ní ayé àti láti máa lọ sí ibi ibẹ̀.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti máa dárí àwọn ènìyàn jí papọ̀ julọ tó bá sì jẹ́ àwọn tí ènìyàn tí mo mọ̀ tẹ́lẹ̀ ni. Ó lẹ̀ jẹ́ pé àwọn ènìyàn tí mo ti máa ń jí tẹ́lẹ̀ ni, ó máa rọrùn fún mi gidi gan ni. Papọ̀ julọ tó bá tì jẹ́ àwọn tí mo dàgbà ju lọ bẹ́ẹ̀ yen ni ó máa rọrùn. Bẹ́ẹ̀ ni, ìyẹn náà máa rọrùn fún mi gidi gan ni. Ìgbá ti mo máa ń sábà jí àwọn ènìyàn nigbà ta ba ti jọ sún sínú yàrá kan tàbí tó bá tì jẹ́ pe mi ló dàgbà jù nínú ilé táwọn ìyo ku o de tí jí, mo máa jí wọn, mo dẹ̀ máa ń rìn káàkiri lé gbogbo yàrá láti le máa jí àwọn tó ṣi ń sùn. Ìgbá ti mo máa ń sábà ṣe ni, ìgbà mìíràn àwọn ènìyàn máa ń nira láti jí igbà mìíràn náà, o máa ń rọrùn láti jí àwọn kan fowo to wọ́n lẹ́ẹ̀kan ni wọ́n a lè ti ta jí. Àwọn yen ni mo máa ń fẹ́ràn láti máa jí ju. Àmọ́ àwọn kan wà tó jẹ́ pé tí e bá ti tọ́ wọn ní ẹ̀ẹ̀mẹwàá, wọ́n lè máa jí ìgbà tí ẹ bá gba wọn gidi gan ni wọ́n tó ta jí. Àwọn yen lo máa ń jẹ́ kó nira fún yan láti máa dárí àwọn ènìyàn jí. Yàtọ̀ sí àwọn wọ̀nyí tan máa ń nira láti jí, èmi mo fẹ́ràn láti máa dárí àwọn ènìyàn jí. Ó dẹ́ jẹ́ ǹkan tó rọrùn fún mi gidi gan ni.

Ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà láti máa fi rántí àwọn ọ̀rọ̀ àṣìnnà mi. Ìgbà mìíràn mo máa ń lo a phone mi ní ohun kan tó ń pè ní alarm ní, à, bí i ago ní orí phone. Mo máa ti wá sẹ́tì alarm yìí tó bá ti wá di àkókò náà. Fún, fún tá alarm bá ti dé àkókò ẹ, ó máa wá dùn, màá wá wo orí phone mi, màá wá rí pé nǹkan tí mo fẹ́ ṣe lélè torí tí mo bá ti sẹ́tì alarm náà tó ń pè ní alarm lédè gẹ̀ẹ́sì, tí mo bá ti sẹ́tì ẹ̀, mo máa kọ nǹkan tí mo fẹ́ ṣe gangan pàtó sí kí ń má ba gbagbe. Tó bá ti wá dùn bẹ́ẹ̀ yẹn, màá ti wo ojú phone mi, tí mo bá ti fẹ́ pa alarm náà, màá rántí pé nǹkan pàtó tí mo fẹ́ ṣe lélè yí náà. Àwọn ọ̀nà mìí, tí mo máa ń gbà láti máa rántí àwọn ọ̀rọ̀ àṣìnnà ni pé mo máa sọ fún àwọn tó wà láyíká mi pé kan rán mi létí, máa sọ fún bí èèyàn méjì tàbí mẹ́ta torí tí mo bá gbagbe tàbí tí ẹni, ẹni àkọ́kọ́ náà bá dé ti gbagbe náà tàbí ẹni kejì bá gbagbe náà, ẹni kẹta ló kẹ́yìn náà máa rántí. Bí mo ṣe máa ń ṣe ní yẹn, mo dẹ̀ máa ń rónú pé gbogbo wa ò lè jọ gbagbe sí ọwọ́ kan. Bí mo ṣe máa ń ṣe ní yẹn àti ìdí tí mo dẹ̀ ti máa ń sọ fún àwọn èèyàn, ẹnì yẹn, ìgbà mìíràn náà, mo máa kọ sílẹ̀ sínú ìwé tó bá ti jẹ́ ìwé tí mo máa ń lò dáadáa ni tí mo máa ń sábà lò. Màá kọ sí kín lè rántí, tí n bá ti ṣí, à, ìwé à náà. Mo sì máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìnnà mi, à, ní eléyí ìgbà mìí náà yàtọ̀ sí pé kí mo máa kọ sí ìwé, mo lè kọ sí orí, à, phone mi náà tàbí orí, à, kọ̀m̀pútà mi. Mo máa kọ a sí, oní ǹkan kan náà ní, à, ìpele, à, tí ago tá n pè ní, à, stopwatch. Tóbá jẹ́ pé bí wákàtí mẹ́rin tàbí márùn-ún lóòkú fún nǹkan sí fún ǹkan tí mo fẹ́ ṣe nípa ọ̀rọ̀ àṣìnnà náà. Màá ṣe nǹkan tó ń pè ní stopwatch wákàtí mẹ́rin tàbí márùn-ún, ó jọ mọ́ títí alarm náà àmọ́ ó yàtọ̀ sí. Gidi gan, àwọn nǹkan tí mo máa ń lò lélè yìí láti máa fi rántí àwọn ọ̀rọ̀, à, àṣìnnà mi, mo dẹ̀ máa ń lo kọ̀m̀pútà mi náà àti phone mi. Mo máa ń lo àwọn èèyàn tó wà láyíká mi náà. Mo dẹ̀ sì máa ń lo, à, ìwé náà. Àwọn ọ̀nà tí mo máa ń gbà lélè yí, kí n má ba gbagbe àwọn nǹkan kan tó ṣe pàtàkì sí mi tó jẹ ní àkókò tó yẹ kí n ṣe wọ́n. Mo máa sọ fún èèyàn ìgbà mìí náà, mo máa ń ṣe gbogbo lélan màá sọ fún yàn, màá dẹ̀ tún ṣe, à, sẹ́tì alarm náà sí orí, à, phone mi. Torí mo mọ̀ pé tí nǹkan bá ṣiṣẹ́ ìkejì náà, ìkejì máa ṣiṣẹ́ kí ìkejì ṣe ó gbógbà ni phone ìyẹn máa ṣiṣẹ́ dáadáa. Ìgbà mì kíni ṣe ó gbógbà ni èèyàn tí, èèyàn tí èèyàn bá sọ nǹkan fún, màá rántí. Àwọn ìgbésẹ̀ tí mo máa ń gbé lélè yìí mo máa rí i pé mo gbé ìgbésẹ̀ bí méjì tàbí mẹ́ta kí, torí tí nǹkan ò bá ṣe, ìkejì máa ṣe. Ǹǹkan tí mo máa ń ṣe lélè yìí kí ń má ba, gbagbe. Kín lè rántí ní, à, ìsìkọ́ tó yẹ àti ní, à, àti ní àkókò kí n lè ṣe nǹkan tí mo fẹ́ ṣe yẹn tí mo ti, ti mú rà fún. Kí ni ìfàkọ̀mọ́ nǹkan ọ̀rọ̀ àṣìnnà náà. Àwọn ìgbésẹ̀ tí mo máa ń sábà gbé lélè tí màá ń rántí àwọn ọ̀rọ̀ àṣìnnà. Àwọn ìgbésẹ̀ kan náà wà tí ó yẹ, àwọn èèyàn lè gbé àwọn, àmọ́ àmọ́, àwọn tí mo mọ̀ dáadá lélè yìí tí mo dè tí n ṣe tipẹ́ tipẹ́, tí mo dè fi kọ́ ra mi dáadá.

Oúnjẹ àkàrà tí èmi fẹ́ràn jù lọ ní èyí tí a máa ń fi ẹwà ṣe, táa dẹ̀ máa ń dín, òun ni mo fẹ́ràn jùlọ torí ó ní nǹkan púpọ̀ tí mo lè fi jẹ. Mo lè fi jẹ búrẹ́dì, mo lè jẹẹ́ pẹ̀lú ògì, mo lè jẹẹ́ pẹ̀lú garri àti ohun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀wà la dẹ̀ máa fi ń ṣeé. Ta bá ti fẹ́ ṣeé bẹ́yẹn, a máa rẹ́ ẹ̀wà sí omi, a dẹ̀ máa dúró kó rẹ díẹ̀, tó bá ti wá rẹ, a máa bó èpo ẹ̀wà náà kúrò ní ara rẹ̀. Bá ti wá bo bẹ́yẹn, a máa wá lọ̀ọ́ pẹ̀lú àwọn nǹkan bí ata àbí tàtàṣé tàbí ṣàǹbọ̀. Bá ti wá ṣe tán bẹ́ẹ̀ yẹn, a máa wá pòó pọ̀, a máa lọ̀ọ́ kó kúnná dáadáa, a máa máa wá pòó pọ̀. A máa fi òróró síi, a dẹ̀ máa máa fi àwọn nǹkan táa fẹ́ kó síi bóyá ẹja ni tàbí àlùbọ́sà tàbí edé àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táa fẹ́ kí ó wà ní àkàrà. Bá ti wá ṣèyẹn tán, a máa pòó dáadáa, a dẹ̀ máa wá bẹ̀rẹ̀ sí ní dín-in. Bá ti wá din tán, ó ti ṣe tán nìyẹn, ó ti tó fún jíjẹ. Ó dẹ̀ dáa kéèyàn máa jẹẹ́ ní gbígbóná, ìgbà tí mo máa ń sábà jẹẹ́ leléyìí, a dẹ̀ máa, tí n bá fẹ́ jẹẹ́ pẹ̀lú búrẹ́dì bẹ́yẹn, n màá fi sí àárín búrẹ́dì náà. Tí n bá dẹ̀ fẹ́ jẹẹ́ pẹ̀lú lù ògì, ìgbà t'ógì yẹn bá ti gbóná ni màá jẹ àkàrà náà. Ìgbà míì mo máa ń ṣeé fúnra mi ní ilé, ìgbà míì náà mo máa ń sábà ràá tí kò bá ti sí nǹkan tí mo fẹ́ jẹ tàbí tí ǹ bá ti fẹ́ se oúnjẹ, mo kàn lè lọ ra àkàrà kí n lè jẹẹ́. Mo dẹ̀ fẹ́ràn ẹ̀ gidi gan-an ni, ó jẹ́ bí mo ṣe sọ ọ́, èyí t'ọ́n fi ẹ̀wà t'ẹ̀wà ṣe ni mo máa ń sábà jẹ. Ó dẹ̀ máa ń dùn gidi gan-an ni, pàápàá jùlọ tó bá gbóná, ó dẹ̀ máa ń wu àwọn èèyàn yàn jẹ pàápàá jùlọ tóo bá ń jẹẹ́ pẹ̀lú búrẹ́dì. Ìgbà tí mo máa ń sábà jẹẹ́ ní ijọ́ ìsinmi, bóyá ojọ́ Àìkú tàbí ijọ́ Àbámẹ́ta tí ǹ bá ti lọ sí ibi iṣẹ́, lákòókò máa wà fún mi dáadáa láti ṣeé torí ṣíṣe rẹ̀ jẹ́ nǹkan tí ó ṣòro díẹ̀. Ó dẹ̀ máa ń pẹ́ díẹ̀. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣeé tí n bá ti ní àkókò, àmọ́ tí ǹ bá ti ní àkókò láti ṣeé fúnra mi bẹ́yẹn, mo lè lọ ràá ní ìta, ó níbi tí wọ́n ti ń tàá káàkiri àdúgbò. Máa lọ ra èyí t'ọ́n ṣẹ̀ẹ̀ ṣe, tó dẹ̀ gbóná gidi gan-an ni kí n lè rí ìyẹn jẹ. Bí mo ṣe máa ń ṣe àkàrà leléyìí, mo dẹ̀ ṣe máa ń jẹẹ́, ìyẹn jẹ àkàrà ni àkàrà t'ọ́n ń pè ní àkàrà ẹlẹ́wà èyí t'ọ́n ti fi, èyí t'ọ́n fi, tó jẹ́ pé wọ́n fi ẹ̀wà ṣe. Mo dẹ̀ máa ń fẹ́ràn náà kí ó ní ata kó ta fẹ́ẹ́rẹ́fẹ́ díẹ̀ torí mo máa ń jẹ ata gidi gan-an ni. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí tí mo dẹ̀ fẹ́ràn kí ó máa wà nínú oúnjẹ pàápàá jùlọ ni àkàrà ti ẹlẹ́wà.

Bẹ́ẹ̀ni, ó máa ń rọrùn tí ń bá sùn, à ti n bá sùn bayen ma ri pe mo ti ṣe àwọn nǹkan kan tí ó yẹ kí ń ṣe kí má bàa màá ronú, ẹhn kí ń tó, kó orun tó gbé mi lọ ní orí ibiṣun. À ti n bá dẹ̀ n sùn bẹ́ẹ̀ yẹn orí ibuṣun, ni máa ń sùn sí, mo wa ri pé, ó jẹ́ ǹkan tó bá mi ní ara mu, mi de kí ń sùn pẹ̀lú o nkan ta ń pè ní pillow tàbí ah ìrọ̀rí torí mi nílò ẹ̀, mi de fẹ́rán láti máa lò. Ti n ba fẹ́ sùn bẹ́yen, mo máa rí wipé atẹ́gùn wà dáadáa, kí ooru má màá mú mi, ko lè rọrùn fún mi, kí sísun lè rọrùn fún mi. Atẹ́gùn bá máa fẹ́ bẹ̀rẹ̀ mí jẹ́ kó jẹ́ atẹ́gùn tó á pọ̀ ju, kí òtútù má bàa màá mú mi ní òru àwọn nǹkan kan tí mo máa ń ṣe ní ilé, àwọn ìgbésẹ̀ tí mo máa ń gbé ní eléyìí kí oorun sísun lè rọrùn fún mi gidi gan. Yàtọ̀ sí ẹ̀ náà mo máa ń rí pé kò sí ẹ̀fọn nínú yàrá tí mo fẹ́ sùn sí, ìjẹ́ pàápò mọ̀ kí ẹ̀ máa máa sí ìlẹ̀kùn sílẹ̀ àti pé kí èèyàn máa á lo àwọn nǹkan tọ́n ń pè ní insecticide tí ẹ̀fọn bá ti wà nínú yàrá, àwọn nǹkan báyìí báyìí ni mo máa ń ṣe kí oorun lè máa rọrùn fún mi torí tí màá sùn ní alẹ́ tí ẹ̀fọn bá wà nínú ibi tí mo sùn sí, ó máa ń rọ̀mọ́ mi ńlá ní òru, wọ́n ní jẹ́ kí ń gbá dùn oorun sísùn yìí. Ǹdíní nìyẹn tí mo fi máa rí pé kò sí ẹ̀fọn ní yàrá tí màá sùn sí àti pé atẹ́gùn wọ inú bẹ dáadáa kí ooru má bàa màá mú mi àti àmọ̀dé, màá ṣàkíyèsí pé atẹ́gùn náà pọ̀ ju kí ó má bàa di òtútù àwọn ìgbésẹ̀ tí mo má ń sábà gbé ní eleyi tí n ba ti fẹ́ sùn. Yàtọ̀ sí yen náà, oorun tí mo máa ń gbádùn jù ni oorun tí màá jẹ́ kí mo dá sùn nítorí tí ẹlòmíràn bá sùn tà bá jọ sùn sínú yàrá kan ti ẹ̀ni oun dẹ̀ jẹ́ ẹni tí ó máa ń ọrùn mí gbádùn oorun sísun mi. Idí níyẹn tí mo fi fẹ́ràn láti máa máa sùn àti sínú yàrá nìkan tàbí kí màá sùn sí yàrá kan pẹ̀lú ẹni tí ò kí n rọrùn.